Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Onírúurú ọ̀nà ni mo máa ń gbà láti ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Ọ̀kan gbòógì nínú rẹ̀ ni nípa gbígba ìmọ̀ràn láàárín àwọn ẹlẹgbẹ́

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi pọ̀ lóríṣiríṣi. Ọ̀pọ̀ ọ̀nà síí ni mo máa ń gbà láti ṣe, láti fúnra mi ní ìgbádùn. Ọ̀kan gbòógì nínú rẹ̀ ni nípa ṣíṣe oun- oúnjẹ tó dára. Ìgbà mìíràn mo máa ń s- já- jáde síta láti lọ gbá afẹ́. Ìgbà míì láti lọ gbá bọ́ọ̀lù. Onírúurú ọ̀nà ni mo máa ń gbà láti gbádùn.

Ṣé o máa ń kọrin kélé? N kò tilẹ̀ lè sọ bóyá mo máa ń kọrin kélé tàbí pariwo kọrin. Ó dá lórí ibi tí mo bá wà. Tí ó bá jẹ́ pé inú ilé mo wà, mo lè pariwo kọrin tàbí ilé ìjọsìn, ṣùgbọ́n tó bá jẹ́ ìta bí ibi iṣẹ́, yàrá ìkàwé, mo ní láti kọrin kélé.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Ọ̀nà pàtàkì tí mo máa ń gbà ṣe àkópò fún ìrìnàjò ni ìmúrasílẹ̀ tí ó dájú. Ni ọ̀pọ̀ ìgbà ni mo ti máa ń múra sílẹ̀ fún ìrìnàjò ní àtojọ́ tó ti pẹ́ kí ó má bà bá mi lójú.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ inbuilt, èyí jẹ́ pé aláṣẹ papọ̀ mọ́ ẹ̀rọ fóònù mi ni. N kò lè yọ́ kúrò. A ṣe papọ̀ mọ́ wá láti ilé iṣẹ́ ni.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Kò sí ọ̀nà mìíràn tí mo máa ń gbà rí ìpèsè àwọn ohun èlò ju fífi owó ara mi rà lọ. Mò ń ṣiṣẹ́, mo sì ń gba owó oṣù. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti gba owó oṣù ni mo máa lọ ra àwọn ìpèsè.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ kò sí ọ̀nà mìíràn tí mò ń gbà kojú àsìkò ìparí iṣẹ́ ju kí ń máa fojú sọ́nà tí mo bá ṣìti parí iṣẹ́, kí n gbé ẹrù mi bọ́ sínú ọkọ̀ kí n sì gba ọ̀nà ilé mi lọ.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo máa ń ṣètò owó iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà nípa alákọ̀kọ́ nípa fífi owó pamọ́. Élékèjì ní ọ̀pọ̀ ìgbà tí kò bá sí owó, mo máa ní láti lọ yá owó ní ilé ìfowópamọ́.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Mo jẹ́ ènìyàn kan tí ó farabalẹ̀ tí ó sì máa ń wòye púpọ̀, èyí máa ń fún mi ní àǹfààní láti máa ṣàkíyèsí àbí láti máa mọ̀ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń ṣe àwọn ọ̀rọ̀ àṣì.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwìà rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwìà mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwì à mi si órí cloud láti fi pamọ́ kí ó má bàá bọ̀ sí ọwọ́ àwọn ènìyàn burúkú.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá pè mi pẹ̀lú àwọn ènìyàn láti bá ṣiṣẹ́, mo fẹ́ràn láti ṣiṣẹ́. Ní ọ̀pọ̀ ìgbà lèmi náà sì máa ń fẹ́ ẹni tí ó fẹ́ràn láti ṣiṣẹ́. Mo kórìíra ìmẹ́lẹ́ púpọ̀.

Ṣé o ní aṣọ wíwé? N kò tilẹ̀ mọ̀ bóyá aṣọ wíwé dára fún ọkùnrin tàbí obìnrin, ṣùgbọ́n ohun tí mo mọ̀ dájú ni pé, ẹṣin mi kò fàyè gbà kí ọkùnrin tàbí obìnrin máa wọ aṣọ wíwé.

Irú etíìgbó wò ni o má n lò? Mo jẹ́ ènìyàn kan tí ó farabalẹ̀ tí ó sì máa ń tẹ́tí gbẹ́yàn dáadáa. Mo máa ń lo etígbà tí ó gbóná dóko. N kò fẹ́ láti máa fàyè gba rúdurùdu nígbà tí mo bá ń gbọ́ nǹkan tó lè ṣe mí lóre tàbí ǹkan tí ó wúlò fún ayé mi.

Ṣé ẹ̀yin máa ń fọ́ ọ? Rárá ẹ̀yin kò kí ń fọ́ mi. N kò tilẹ̀ rántí tàbí bo yá mo fi.

Ṣé o fẹ́ràn rin òkè? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rin òkè, ọ̀pọ̀ ìgbà ni ó máa ń wùn mí púpọ̀ láti rin òkè.

Ìgbónájẹjẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mo jẹ́ ẹ̀dá àdàyè kan tí kò fẹ́ràn láti máa lo ìgbónájẹjẹ fún idi eyìí. N kò rò pé mo fẹ́ràn láti rà tàbí láti ní ìgbónájẹjẹ nínú yàrá mi.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Ọ̀rọ̀ tàbí ìbéèrè yìí kò tilẹ̀ yé mi rara. N kò mọ ìdáhùn tí mo lè fún un.

Nígbà wo ni o máà ń fà? Mo jẹ́ ènìyàn aláwọ̀ dúdú. Nílẹ̀ aláwọ̀ dúdú n bí, kò kìí n sábà sí òtútù ní gbogbo ìgbà tí o máa ń fààyè gbà a láti máa fà ǹkan. Ẹ̀sìn mi ò tilẹ̀ fààyè gbà fa, fà ǹkan. Oríṣiríṣi àisan leeyan dẹ̀ lè ko láti ara máa fà ǹkan.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Rárá, n kò fẹ́ràn láti máa pín oúnjẹ jẹ. Mo fẹ́ràn láti jẹ oúnjẹ mi lé mi nìkan. Ṣùgbọ́n mo lè ra oúnjẹ fún ẹlòmíràn.

"Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ?" ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ogun mọ́rán, ó dára púpọ̀. Mo jẹ́ ènìyàn kan tí ó jáfáfá tí ó sì máa ń ṣiṣẹ́. Mo jẹ́ ènìyàn kan tí kò kí n ròjú. Èyí jẹ́ kí ìbáṣepọ̀ láàárín mi àti olórí iṣẹ́ mi kí ó gún mọ́rán kí ó sì dúró gbìngbin.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mo jẹ́ ènìyàn kan tí ó wà ní ẹ̀gbọ́n àti máa kọ ìròyìn kíròyìn ohun gbogbo tí ó bá ń lọ níbi ilé iṣẹ́. Ìbá jẹ́ ohun tó dára tàbí ohun burúkú, mo ní láti kọ sílẹ̀ kí n sì fi hàn àwọn adarí mi níbi iṣẹ́

Irú kọ̀ǹpútà wo ni ò ní? Mo ní oríṣiríṣi kọ̀ǹpútà. Mo ní kọ̀ǹpútà alágbékiri, mo ní kọ̀ǹpútà alágbékalẹ̀, mo sì ní kọ̀ǹpútà alápamọ́wọ́. Oríṣiríṣi kọ̀ǹpútà ni mo ní.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ wà lára àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ. Lẹ́yìn kí n gbá bọ́ọ̀lù, kí n sì wẹ̀ nínú odò, kẹ̀kẹ́ jẹ́ ọ̀kan lára eré ìdárayá tí mo fẹ́ràn tí mo sì máa ń ṣe lóòrèkóòrè. Ọjọ́ àbámẹ́ta ni mo máa ń gun kẹ̀kẹ́ dáradára.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Oríṣiríṣi eré ìdárayá wà tí mo fẹ́ràn, kẹ̀kẹ́ wà lára rẹ̀, kí n máa gbá bọ́ọ̀lù wà lára rẹ̀, kí n sì máa wẹ̀ nínú odò wà lára rẹ̀. Ṣùgbọ́n bọ́ọ̀lù ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń rọrùn nígbà tí mo bá sùn. Nítorí orí ìbùsùn tí ó dára ni mo máa ń sùn sí. Mo sì máa ń lo ìrọ̀rí pẹ̀lú. Mo sì máa ń tan ẹ̀rọ amúlé tutù kalẹ̀.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà. Mo jẹ́ ọmọ Krìstẹ́nì pọ́nńbélé, mo sì jẹ́ ọmọ ìjọ Àpóstélì ti Krístì. Ẹ̀sìn mi kò gbà kí n má ṣe ìpátá. So ìdí èyí, mo máa ń rìn ní àlàáfíà lójoojúmọ́

Irú fóònù alágbèká wo ni o ń lò? Ẹ̀rọ fọ́ọ̀nù alágbèká tí mò ń lò jẹ́ Android version tí a ṣe jáde ní ilé iṣẹ́ Infinix, Infinix Smart 8 ni orúkọ rẹ̀.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Oní ruru ìbọ̀sẹ̀ pọ̀ lóríṣiríṣi tí mo fẹ́ràn láti máa wọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wọ sneakers àti loafers àti flip flop lóríṣiríṣi.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, ó jẹ́ ohun kan gbòógì tí ó wà lórí ètò mi láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, pàápàá ìlú òyìnbó, ó sì ti wà nínú àkọsílẹ̀ pé mo máa ṣe.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi lójoojúmọ́, ṣùgbọ́n ní ọjọ́ Sátidé àbí ọjọ́ àbámẹ́ta ni mo máa ń ṣe ìmọ́tótó alápapọ̀, èyí tí màá ṣe ìmọ́tò gbogbo, gbogbo àyíká.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ní ìṣòro ní iṣẹ́, nǹkan gbóògì tí mo máa ń ṣe ni láti gbàdúrà àti láti wo.